Mo máa ń pàrọ̀ ọkàn mi pẹ̀lú ọ̀nà díẹ̀díẹ̀ tó rọrùn bíi kí ń míjilẹ̀ kí n ṣe tú ń èémí jáde lọ́ra, gba ìsinmi díẹ̀, gbá ara mi kúrò ní ìpinnu tó nira, gbọ́ orin pẹ̀lẹ́ tàbí ṣe irun kékeré, ronú rere kí n sì ya ohun tí mo le ṣàkóso sílẹ̀ kúrò nínú ohun tí mi ò le ṣàkóso. Èyí máa ń jẹ́ kó rọrùn fún mi láti túbọ̀ dájú.